Báwo ni ètò eré ìdára, yá rẹ ṣẹ ri? A, mo jẹ́ eǹikan tí ó fẹ́ràn eré ìdárayá púpọ̀. Kò sì sí eré ìdárayá tí mi ò fẹ́ ní ìfẹ́ sí. Èyí tó pàtàkì jùlọ, èyí tí mo fẹ́ràn jù, òun náà ni eré ìdárayá, a, bọ́ọ̀lù. Mo fẹ́ràn bọ́ọ̀lù gan-an ní ọ̀pọ̀lọpọ̀. Eléyìí tó jẹ́ wípé ǹjẹ́ eǹikan tí máa ń lọ gbá bọ́ọ̀lù ní gbogbo gbà tí sì ń máa ń fún mi ní okun àti agbára ní gbogbo gbà tí ó bá wù mí tí mo fẹ́ gbá bọ́ọ̀lù náà. Bí mo ṣe wá fẹ́ràn eré bọ́ọ̀lù náà, bẹ́ẹ̀ náà ni mo sì fẹ́ràn wíwo rẹ̀ torí wípé inú tí máa ń fún eeyàn ní ìdùnnú pàtàkì jùlọ iye mí, à, n tí ń máa ń fún mi ní ìdùnnú jù, òun náà ni wíwo ìran bọ́ọ̀lù. Bí mo ṣe wá máa wòran náà, bẹ́ẹ̀ náà ni mo sì nífẹ̀ẹ́ láti máa gbá ní gbogbo gbà. Ní ìgbàkúùgbà tó bá wù mí, mo lè tètè lọ gbá ní àárọ̀ kùtùkùtù. Nígbà tí, a, mi, mo bá kọ́kọ́ jí gẹ́gẹ́ bí eré ìdárayá láàárọ̀ kùtùkùtù, bẹ́ẹ̀ náà sì ni mo nífẹ̀ẹ́ láti lọ gbá lọ́sàn-án náà. Bẹ́ẹ̀ náà ni mo nífẹ̀ẹ́ láti lọ gbá ní ìyálẹ́ta láti lè jẹ́ wípé ara mi ó jí yágíyágí. Bẹ́ẹ̀ náà ni í máa ń fún mi ní okun àti àlàáfíà. Eléyìí tí ó péye tó jẹ́ wípé èmi, a, èmi gan-an ni mo lè sọ pé à, eré ìdárayá yi, eré ìdárayá tó dáa ni. Bẹ́ẹ̀ náà sì ni mo sì fẹ́ ní gbogbogbà. Yàtọ̀ fún pé eré bọ́ọ̀lù, mo jẹ́ eǹikan tí a máa ń, tí ó máa ń gbá, a, eré ìdárayá a fi igi gbá lórí kankéré. Bẹ́ẹ̀ náà ni a fi igi, a fi igi gbá lórí, a, eléyìí tí àwọn olóyìnbo ń pè ní tẹnísì. So mo fẹ́ràn ẹlẹ́yì náà dáadáa. Eré, e, eré ìdárayá ẹlẹ́yìn lórí, lórí, ẹ, lórí, a, tábìlì, eré ìdárayá ẹlẹ́yìn lórí táfi-tábìlì mo nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa láti máa f-láti máa gbá ní gbogbo gbà. Bẹ́ẹ̀ náà sì ni màá máa ṣe eré ìdárayá ìsáré, ìsáré, a, pàtàkì jùlọ jí jọ̀ọ́gì láti ibì kan sí ibì kan ní ojoojúmọ́.